Ṣé o ní gíláàsì ọrùn? Èmi ò jẹ́ èèyàn kan tó jẹ́ pé oorun máa ń dààmú rẹ̀. Mi ò sì lo gíláàsì ọrùn, but mọ láwọn ọ̀rẹ́ tó jẹ́ pé gbogbo wọn náà ń lo gíláàsì ọrùn. Bẹ́ẹ̀ mo ṣì wà lọ́wọ́lọ́wọ́ báyìí, inú ọrùn mowà kòsí sí ń tó kan mi pẹ̀lú glass mọ ń ṣe e bó ṣe yẹ kí ń ṣe, mò ń lọ ní mo ṣe ń lọ.